Àwọn nǹkan tó wà nínú àwa ni Kíni ó wà nínú ìpa àpò ìfipa mọ́ mi? Àpò ìfipamọ́ mi kí ló wà nu e? Mo ní tábìlì, mo ní gègé, tàkádá àti oríṣìíríṣìí nǹkan tí a lè sọ tí ó wúlò fún mi láti máa fi ṣe títè mi, iṣẹ́ òjọ́ mi ni pẹ̀rẹ̀ wu.

Tábìlì iṣẹ́ mi ó gùn gidigan, ò gùn dé bí fítì mẹ́rin tó ṣi tún fẹ́, mo máa ń fi ṣiṣẹ́ láti kọ ìwé tàbí láti tó fi gba afẹ́ pẹ̀lú àga nígbà miran. Ó wà, ó jẹ́ ǹkan tí mo rà ní tó ti ọjọ́ tó ti pẹ́ díẹ̀, mo gbọ́n, ó sì wúlò fún mi gìídigán, mo máa ń lò ó dáradára, ó sì jẹ́ tábìlì tí, ehen, a lè lò nígbà gbogbo.